Nígbà tí a bá sọ̀rọ̀ nípa ohun tí a máa ń wọ̀ nígbà tí a bá lọ sùn, ó lè dàbí pé kí n ṣe nnkan pàtàkì. Ṣùgbọ́n nítòótọ́, ó jẹ́ àpapọ̀ pàtàkì nínú ìlera àti ìsinmi wa. Lẹ́yìn ọjọ́ gígùn tí a ti ṣiṣẹ́, tí a ti rìn kiri, tí a ti ronú púpọ̀, ara ènìyàn máa ń rẹ, ọkàn náà sì nílò ìtùnú. Nígbàgbẹ́, ohun tí a wọ̀ lọ sùn lè ní ipa púpọ̀ lórí bí a ṣe máa ń sùn àti bí a ṣe máa jí ní òwúrọ̀. Èmi fún ara mi, mo máa ń yọ aṣọ tó rọrùn tí kò níléèérí lórí ara bí i t-shirt pẹ̀lú shorts tàbí pajamas, àwọn nightwear àwọn tó fẹ́lẹ́ yẹn kí òru má mú mi ní ìrọ̀lẹ́. Mi ò fẹ́ aṣọ tó le tàbí tó kún'fẹ̀ẹ́ fún kà torí pé mo fẹ́ kí ara mi láyè láti sinmi dáadáa. Àwọn ènìyàn yàtọ̀ sí ara wọn nípa ohun tí wọ́n fẹ́ wọ̀ lọ sùn. Àwọn kan fẹ́ aṣọ tó bo ara dáadáa, àwọn mìíràn sì fẹ́ nnkan tó fẹ́rẹ́ gan-an, tó light, ó tún dà lórí ojú ojó. Nígbà tí ojo bá ń rọ̀ tàbí tàbí tí afẹ́fẹ́ bá tutu ènìyàn lè wọ aṣọ tó gbóná díẹ̀ bí i sweater kékeré tàbí pajamas tó tight. Ṣùgbọ́n nígbà ooru, púpọ̀ wa máa ń fẹ́ aṣọ tó fẹ́rẹ́ kí ara ba gbóná jù. Ní ilẹ̀ bí i Nàìjíríà tí ooru fi máa ń pọ̀, aṣọ ìsùn tó dára jẹ́ ohun pàtàkì gan-an. Kò kán jẹ́ pé àwọ̀ aṣọ lásán o, ó tún jẹ́ ipa ìmọ̀lára ẹni. Nígbà mi, ohun tí mo wọ̀ lọ sùn máa ń jẹ́ ohun tí ń jẹ́ ki kí n fọkànbalẹ̀, tí ń jẹ́ kí n rí ara mi gẹ́gẹ́ bí èmi ẹni pé mo wà nílé gidi. Díẹ̀ nínú wa tó ní aṣọ ìsùn pàtàkì tí a máa ń wọ̀ nígbà tí a bá ń fẹ́ sinmi gan-an bí i ojo ìsinmi tàbí weekend. Aṣọ bẹ́ẹ̀ máa ń jẹ́ kí ọpọlọ mọ̀ pé àsìkò ìsinmi dé kó sì jẹ́ kí òru wà rọ̀rùn. Pẹ̀lú èyí, mímọ ara ẹni àti tọ́jú ara tún ṣe pàtàkì. Aṣọ tí a bá ń wọ̀ lọ sùn gbogbo jẹ́ mímọ torí pé ó ń kọ́ àwọ̀ ara tara. Tí aṣọ bá mọ́ ara ní ìtùnú, a sì máa sùn dáadáa jù. Díẹ̀ nínú wa tún máa ń fẹ́ sùn lẹ́yìn tí a bá ti wẹ̀ torí pé ó ń jẹ́ kí ara tutù, ọpọlọ sì balẹ̀. Ní gbogbo rẹ̀, ohun tí a bá wọ̀ lọ sùn kì í ṣe nǹkan kékeré. Ó jẹ́ àpapọ̀ ìlera wa, ìsinmi wa àti ìtùnú wa. Tí a bá yàn aṣọ tó yẹ, a lè sùn jílẹ, a sì lè jẹni òwúrọ̀ pẹ̀lú agbára tuntun láti tọ́jú ko ojo mìíràn. Nítorí náà, gbogbo wa gbọ́dọ̀ kọ́ ara wa láti yàn aṣọ ìsùn tó dára torí pé ohun tó dára, ohun tó dá ní ìbẹ̀rẹ̀, ọjọ́ tó dà. Ní òde òní, púpọ̀ ènìyàn kì í ra rónú jì lé nípa ohun tí wọ́n bá wọ̀ nígbà tí wọ́n bá fẹ́ lọ sùn. Púpọ̀ wa máa ń kọ ní aṣọ ṣe padà sí aṣọ ìsùn ká sì wọ ìbùsùn. Ṣùgbọ́n nítòótọ́, aṣọ tí a bá ń wọ̀ lọ sùn lè ní ipa púpọ̀ lórí bí a máa ṣe ń sùn, bí ara wa máa ṣe rí àbí bí ọpọlọ wa ṣe balẹ̀. Ǹkan tí mo fẹ́ sọ nìyẹn o.

Titọju ara ẹni jẹ ọkan lára ohun pàtàkì jùlọ nínú igbesi aye wa ṣùgbọ́n púpọ ènìyàn kì ń ráyè ronú jinlẹ nípa rẹ. Ọpọ wa máa ń ṣiṣẹ lójoojúmọ́, a máa ń sáré kiri, a máa ń lọ fún gbẹ, a sì máa ronu púpọ̀ ṣùgbọ́n a máa ń gbàgbẹ ara wa nítòótọ ara ènìyàn àti ọpọlọ rẹ nílò ìtọ́jú torí pé bí a kò bá tọ́jú ara wa, a kò ní lè ṣe nǹkan dáadáa nínú ayé. Èmi Fúràmi, mo bẹ̀rẹ̀ ìtọ́jú ara mi pẹ̀lú ìmọ́tótó, mo máa n wẹ̀ lójoojúmọ́, mo sì máa ń wọ aṣọ tó mọ́. Mo tún ń tọ́jú eyín mi, mo máa ń fọ wọ́n ní òwúrọ̀ àti alẹ́. Ìmọ́tótó jẹ́ àpakan pàtàkì nínú ìlera torí pé tí ara ń bá mọ́ ènìyàn máa ní ìtùnú ó sì máa fún ni ní ìgboyà. Lẹ́yìn ìyẹn, mo tún ń tọ́jú ara mi pẹ̀lú oúnjẹ. Ohun tí a bá ń jẹ ní ipa púpọ̀ lórí ara wa. Mo máa ń gbìyànjú láti jẹ oúnjẹ tó ní ìlera bí ẹ̀fọ́, ìrẹsì, ẹ̀wà, àmàlà, fùfú, iyán àti àmúara dàgbà. Mi ò kí ń jẹ junk food lọ́pọ̀lọpọ̀ torí pé mò mọ̀ pé ó lè ba ara jẹ́. Mo tún máa ń mu omi púpọ̀, mo máa ń mu omi pure water lójoojúmọ́, mo máa ń mu bí pack mẹ́tà sí márùn-ún torí pé mo mọ̀ pé omi wà dáadáa fún ara wa. Mo tún ń mu omi púpọ̀ torí pé omi ṣe pàtàkì gan fún ara ènìyàn. Tí ara bá ní omi tó pé, àwọn ara máa dà ara kò ní rẹwà, ọpọlọ náà á sì ṣe dáadáa. Mo tún máa ń tọ́jú ara mi pẹ̀lú ìsinmi àti orun. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kì ń sùn dáadáa lónìí torí fóònù, sósomidìà tàbí wàhálà aiyé ṣùgbọ́n ẹ̀mí mo mọ̀ pé oorun tó dáa jẹ́ àpakan ìlera. Nígbà tí mo bá ń sùn dáadáa, mo máa ń jí pẹ̀lú agbára tuntun, inú mi á dùn mo sì máa ń ráyè ronú dáadáa. Nígbà mi mo máa ń ya ara mi sílẹ̀ kúrò ní gbogbo nǹkan kí ká lè balẹ̀ ká sì jẹ́ kí salẹnsíò wọlé díẹ̀. Idaraya tún jẹ́ àpakan ìtọ́jú ara mi. Mi ò gbọdọ̀ lọ gym lójoojúmọ́ kí n tó mọ̀ pé mò ń tọ́jú ara mi. Nígbà mi nǹkan márìn díẹ̀ tàbí ṣe stretching kékeré gbogbo yẹn ran ara lọ́wọ́ ó sì ń jẹ́ kí ẹ̀jẹ̀ máa yíka ara dáadáa. Kì í ṣe ara nìkan, Ọpọlọ àti ọkàn tún nílò ìtọ́jú. Mo máa ń gbìyànjú láti ya ara mi kúrò lọ́dọ̀ àwọn nǹkan tó bá fi ìbànújẹ́ tàbí stress púpọ̀. Mo máa ń yọ ẹni tí mo bá ń bá sọ̀rọ̀ mo sì máa kọ ara mi láti máa dá gbogbo nǹkan sí ọkàn. Nígbà mi nǹkan máa ń jókòó ní ìdákẹ́jẹ́, kọ ronú nípa ara mi ká sì dúpẹ́ fún ayé. Ní gbogbo rẹ̀, titọ́jú ara ẹni kì í ṣe ohun ọjọ́ kan, ó jẹ́ iṣẹ́ tí a gbọdọ̀ máa ṣe lójoojúmọ́ láti inú ohun tí a jẹ sí aṣọ tí a wọ tí a bí ṣe ń sùn àti bí a ṣe ń ronú gbogbo rẹ̀ jọ dá ara wa lórí. Tí a bá kọ ara wa láti tọ́jú ara wa dáadáa, a lè ní ìlera rere, inú wa á dùn, a sì lè dojúkọ ìgbésí ayé pẹ̀lú agbára àti ìgboyà. Ẹ ṣé o.

Àwọ̀ jẹ́ àpakan pàtàkì nínú ìgbésí ayé wa. Gbogbo ohun tí a bá rí lójoojúmọ́ ní àwọ̀ tirẹ̀, aṣọ tí a wọ̀, ilé tí a ń gbé, ọkọ̀ tí a ń gùn àti àyíká wa lápapọ̀. Ṣùgbọ́n láàárín gbogbo àwọ̀ wọ̀nyí, gbogbo ènìyàn ní àwọ̀ kan tí ó súmọ́ ọkàn rẹ̀ jù lọ. Fún mi, àwọn tí mo fẹ́ràn jù ni àwọn àwọ̀ búlúù, búlúù. Mo fẹ́ràn àwọ̀ búlúù torí pé ó ń jẹ́ kí inú mi balẹ̀. Nígbà tí mo bá rí àwọ̀ yìí, ọkàn mi máa ń tura, inú mi á sì dùn. Ń rántí mi nípa òkun àti òòrùn tó jẹ́ àpẹẹrẹ ìdàkejì àti ìbálẹ̀ ọkàn. Nígbà tí mo bá ń wọ aṣọ àwọ̀ búlúù, mo máa ń ní ìmọ̀lára pé mo dáa. Mo sì ní ìgboyà díẹ̀ sí àwọ̀ búlúù tó ń sọ ìtẹ́lọ́rùn àti ìgbọ́kànlé. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń lo àwọ̀ yìí nínú ibi iṣẹ́ torí pé ó ń fi hàn pé ènìyàn jẹ́ ẹni tó dáa jù. Like different people with different colors, that's what I'm trying to say, tó sì mọ ohun tó ń ṣe. Nígbà mi, mo máa ń yọ àwọ̀ búlúù fún aṣọ pàtàkì torí pé ó ń jẹ́ kí ara mi gẹ́gẹ́ bí ẹni pé mo ṣe yàtọ̀ ara mi dáadáa. Yàtọ̀ sí búlúù, mo tún fẹ́ràn àwọn àwọ̀ mìíràn bíi funfun àti dúdú. Aṣọ àwọ̀ funfun ń ṣàpẹẹrẹ ìmọ̀tótó àti ìwà ìpẹ̀lẹ́, ṣùgbọ́n dúdú ń fi hàn pé ènìyàn ní ìtẹ́lọ́rùn ara ẹni àti ìgbọ́kànlé. Nígbà mi, mo máa ń darapọ̀ àwọn àwọ̀ wọ̀nyí pọ̀ kí aṣọ mi lè dà sí i. Ohun tó mú kí ènìyàn fẹ́ràn àwọ̀ kan lè yàtọ̀. Diẹ nínú wa fẹ́ràn àwọ̀ kan torí ìrírí ayé wa. Àwọn mìíràn torí ohun tí àwọ̀ náà jẹ́ kí wọ́n rántí. Fún mi, àwọ̀ búlúù jẹ́ kí n rántí ìdàkejì ìsinmi àti ìrètí. Ó tún ń jẹ́ kí ráyè ronú dáadáa nípa ara mi. Nípa rí àwọn tí ènìyàn bá fẹ́ràn jù jẹ́ àpakan ìdánimọ̀ ẹni. Ó ń fi hàn bí ọkàn wa ṣe rí àti ohun tí a fẹ́ nínú ayé. Bó tí lè jẹ́ pé mo fẹ́ràn àwọn búlúù jù, mo tún mọ̀ pé gbogbo àwọ̀ lẹ́wà ní ọ̀nà tirẹ̀, ṣùgbọ́n àwọ̀ tí ó súmọ́ ọkàn wa jù lọ ni yóò máa jẹ́ kí ká ní ìtùnú àti ayọ̀ gidi ní gbogbo ayé. Ńkan tí kò ní àwọ̀, láti òwuro tí a bá jí títí dé alẹ́ tí a bá lọ sùn, àwọ̀ ni a ń rí káàkiri wa. A rí nínú aṣọ tí a wọ̀, a rí nínú aṣọ tí a wọ̀ nínú ilé tí a ń gbé. Fún mi, àwọ̀ tí mo fẹ́ràn jù lọ, mo fẹ́ràn aṣọ green, ewé náà, but mo fẹ́ràn aṣọ búlúù, búlúù better bí i aṣọ green. Aṣọ ewé àwọn ewé tún ń fi hàn pé ènìyàn fẹ́ ìdàgbàsókè, gẹ́gẹ́ bí igi ṣe ń dàgbà láti inú irúgbìn kékeré, bẹ́ẹ̀ ni mo fẹ́ kí ara mi máa dàgbà nínú ọgbon ìmọ̀ àti ìrírí ayé nígbà tí mo bá wọ aṣọ àwọ̀ ewé tàbí tí mo bá yí ara mi ká.

Oúnjẹ jẹ́ ohun pàtàkì jùlọ nínú ìgbésí ayé wa. Kò sí ènìyàn tí kò ní jẹ oúnjẹ torí pé ara ènìyàn nílò ìlera àti agbára láti ṣe gbogbo ǹkan. Ṣùgbọ́n púpọ̀ ènìyàn kì í ráyè ronú, ronú nípa bí a ṣe ń se oúnjẹ kan, ohun tó wà nínú rẹ̀ àti bí ó ṣe máa ń ní ipa lórí ara wa. Ni gbogbo ọjọ́, a máa ń jẹ oúnjẹ ṣùgbọ́n ṣe gbogbo wa, ṣùgbọ́n kì í ṣe gbogbo wa ló mọ bí a ṣe ń se oúnjẹ dáadáa. Ẹ jẹ ká wò. Nígbà tí a bá ń se oúnjẹ, ohun pàtàkì jùlọ ni pé ká mọ ohun tí a máa fi ń ṣe. Àwọn èso àti ẹ̀fọ́ jẹ́ ohun tí kò yẹ, tí kò yẹ kó sọ̀rọ̀ láti, kó ṣòro láti rí. Mo mìín pé, eh, oúnjẹ bí ẹ̀fọ́ kò ń jẹ́ kí, kò jẹ́ kí a ní ṣòro láti rí. Wọ́n ń kó fún wa ní vitamin àti àmúradágba tí ara ènìyàn nílò. Ẹran àti ẹja tún jẹ́ àpakàn pàtàkì torí pé wọ́n ń jẹ protein, torí pé ó ń fún ara ní agbára ó sì ń ṣe àmúradágba tó wúlò fún ìdágbásókè. Tí a bá fi ìrù àwọn ǹkan wọ̀nyí papọ̀, a lè ní oúnjẹ tó pé, tó sì dá ara àti ọpọlọ lọ́rùn. Ìmọ̀ nípa ìtọ́jú àìká ṣe pàtàkì kan. Ṣé o mọ̀ pé bí a ṣe ń ṣe oúnjẹ, ohun, omi, owó tí a fi ń ṣe àti ìdáná tí a fi ń ṣe rẹ̀ tún máa ń ní ipa lórí ìlera, ìlera wa. Tí a bá fi owó, owó mọ̀ tí a sì fi ìmọ̀ tó tó ṣe gbogbo ǹkan, a máa ń jẹ́ kí kó rọrùn fún ara láti gba gbogbo ohun tí oúnjẹ náà ní. Àwọn èròjà gbogbo jẹ́ tuntun, wọ́n gbọdọ̀ mọ̀ kó sí nìkan tó lè ba ara jẹ́. Nígbà míì, oúnjẹ jẹ́ ohun ìdárayá. Àwọn ìdílé máa ń jókòó papọ̀ láti ṣe oúnjẹ tí gbogbo ènìyàn sì máa ń kópa, kópo. Ọmọdé kì í ṣe nǹkan lásán níbi yìí. Wọ́n máa ń kọ àwọn ẹ̀fọ́ tàbí kọ irú àwọn ǹkan tó rọrùn. Àwọn àgbà tún máa ń kọ̀, àwọn àgbà tún máa ń kọ wọ́n bí a ṣe ń gé, bí a ṣe ń tú àti bí a ṣe ń fi gbogbo ǹkan papọ̀ láti ṣe oúnjẹ tó dùn. Oúnjẹ tún jẹ́ ọ̀nà ìtẹ́ lọ́rùn ọ̀kan. Nígbà tí a bá ń ṣe ẹ̀dà tuntun bí àkàrà, àmàlà, ìrẹsì tàbí ẹran pẹ̀lú ẹ̀fọ́, a máa ń ní ìmọ̀lára ayọ̀ tó lágbára. Ó tún jẹ́ àpẹẹrẹ ìṣetọ àti ìmúra torí pé a gbọdọ̀ mọ̀ bí a ṣe máa ń ṣe ẹ̀kọ́ lè dá kó sì ni túbọ̀ dùn. Ẹnikẹ́ni tó, tó mọ̀ bí a ṣe ń ṣe oúnjẹ, ó lè fi ọgbọ́n ṣe kó sì jẹ́ kí gbogbo ọmọ ilé rẹ̀ rí ìtẹ́lọ́rùn ní gbogbo rẹ̀. Ṣé o mọ bí a ṣe ń ṣe oúnjẹ kì í ṣe ìbẹ̀rẹ̀ lásán. Òfin ò ń pé ìmọ̀ nípa ohun tí à ń jẹ, ìtọ́jú ìlera, ìmọ̀ ọgbọ́n àti ìdárayá jẹ́ àpakàn pàtàkì nínú gbogbo ìgbésí ayé wa. Bí a ṣe ń ṣe oúnjẹ dáadáa, a lè jẹ́ kó rọrùn fún ara wa. A lé, a lè ní ìlera rere, a sì lè gbádùn ìgbésí ayé pẹ̀lú ayọ̀ àti ìtẹ́lọ́rùn. Ní ìparí, gbogbo wa gbọdọ̀ kọ ara wa láti mọ bí a ṣe ń ṣe oúnjẹ kí a mọ ohun tí a fi ń ṣe, kí a mọ bí a ṣe máa dára sí i, kí a sì kọ ara wa láti fi ìmọ̀lára àti ìtẹ́lọ́rùn ṣe gbogbo ǹkan torí pé oúnjẹ tó dáa, tó mọ̀ àti tó rọrùn jẹ́ bó ti ilẹ̀.

Oúnjẹ jẹ́ ohun pàtàkì jùlọ nínú igbesi ayé wa. Kò sí ènìyàn tí kò ní jẹ oúnjẹ torí pé ara ènìyàn nílò agbára àti ìlera láti ṣe gbogbo ǹkan. Ṣùgbọ́n kì í ṣe gbogbo oúnjẹ ni ènìyàn mọ bí a ṣe máa ń sè é dáadáa. Fún mi, díẹ̀ nínú oúnjẹ tí mo mọ dáadáa ni ìrẹsì, àmàlà, ẹ̀gúsí, ọbẹ̀ ẹran, àkàrà, mọ́ímọ́í àti gbogbo irú sùálò bíi ẹ̀bà, fùfú àti iyán. Ṣùgbọ́n mo tún mọ bí a ṣe máa ń ṣe stew, soup ẹran adìẹ àti iṣu dáadáa torí pé gbogbo rẹ̀ jẹ́ oúnjẹ ìtẹ́lọ́rùn oúnjẹ bọ̀sì. Emi fúnra mi, mo mọ̀ bí a ṣe máa ń ṣe ìrẹsì pẹ̀lú ọbẹ̀ ẹran tàbí stew. Nígbà tí mo bá ṣe ìrẹsì, mo máa mọ bí a ṣe máa ń fọ ìrẹsì dáadáa kí ó sì mọ́ ìpèlè tó da. Lẹ́yìn náà mo máa ń fi ẹran, ata, àlùbọ́sà àti epo pẹ̀lú omi tó pé-- tó pé ṣe ọbẹ̀ tó dùn kankan lẹ́yọ̀kọ̀kan. Mo máa ń fi irú náà tí omi ẹran mi àti stew mi torí pé mo like, eeh, smell yẹn tó máa ń gbé jáde. Lẹ́-- tí mo bá ṣe stew, mo máa ń fi tòmátò tó rọrùn àti ata rodo, àlùbọ́sà pẹ̀lú ata lè ṣe dáadáa. Ó tún lè jẹ́ pẹ̀lú ẹran adìẹ tí mo ti ń yán ṣáájú. Mo ti ń fi tùràrí, ata, àlùbọ́sà àti ẹ̀fọ́ ṣe kí gbogbo rẹ̀ máa dùn gan. Mo tún mọ bí a ṣe máa ń ṣe àmàlà àti ọbẹ̀, ọbẹ̀ ẹ̀gúsí. Àmàlà jẹ́ oúnjẹ tí ó nira díẹ̀ láti ṣe dáadáa, ṣùgbọ́n tí a bá mọ ọgbọ́n rẹ̀, ó máa ń dára gan. Mo máa ń fẹ́ kí àmàlà rí bíi omi sísàn kó sì ni ìgboro tàbí ẹ̀kùn. Ọbẹ̀ ẹ̀gúsí náà tí mo bá sè é pẹ̀lú ata, àlùbọ́sà, ẹran tàbí ẹja máa ń dùn, ó máa ń dùn, ó sì máa ń fa gbogbo ebi nínú ilé wa pọ̀. Àwọn sùálò mìíràn bíi ẹ̀bà, fùfú àti iyán tó ń jẹ́ oúnjẹ tí mo mọ bí a ṣe máa ṣe dáadáa. Nígbà tí mo bá ń ṣe ẹ̀bà, mo máa ń fi gàrí tó da kí omi tó gbóná kí ó lè ní ìpèlè tó pé. Iyán, mo máa mọ bí a ṣe máa ń tẹ̀ yáàmú kí ó rọrùn láti kíẹ-- láti-- kí ó rọrùn láti tẹ kó sì ni ikùn tàbí kò túbọ̀ dùn. Fùfú náà tún bẹ́ẹ̀, kó má ba jẹ́ kó ṣòro láti fi owó jẹ. Mo tún mọ bí a ṣe máa ń ṣe iyán pẹ̀lú ẹran adìẹ àti stew tàbí eyín, eyín, eyín tàbí egg. Nígbà tí mo bá yán iṣu, mo máa ń gẹ ẹ ní ìpèlè tó yẹ kí mo máa ń fi omi bo, bọ ẹ díẹ̀ kí ó jẹ́ pé ó tutù ṣùgbọ́n tó ní ìlera. Lẹ́yìn náà mo máa ń ṣe ẹ̀rọ adìẹ tí mo ti fi tùràrí, ata, àlùbọ́sà àti epo ṣe kí ó sì kó gbogbo rẹ̀ papọ̀ pẹ̀lú stew. Nígbà tí mo bá sè é dáadáa, gbogbo ẹbí máa ń gbádùn rẹ̀, gbogbo ẹbí máa ń gbádùn rẹ̀. A sì máa ń jẹ́ kó jẹ ìrírí ayọ̀ fún gbogbo wa. Ìmọ̀ nípa oúnjẹ kì í ṣe láti jẹ́ kan-ǹkan lásán nìkan, ó tún jẹ́ láti jẹ́ kó rọrùn fún ara wa. Ní gbogbo rẹ̀, oúnjẹ mọ̀ ní mo mọ bí a ṣe máa ń ṣe dáadáa kò dá sí ibìkan ṣoṣo, ó jẹ́ gbogbo oúnjẹ tí a lè ṣe ní ọgbọ́n tí a fi ìmọ̀ tó tún ṣe. Ní ìparí, ẹnikẹ́ni tó mọ bí a ṣe máa ń se oúnjẹ dáadáa kò ní kan ara rẹ̀. Ó tún máa ń fi ayọ̀ àti ìlera fún gbogbo ẹbí àti àwọn ọ̀rẹ́ rẹ̀.

Ni gbogbo ọ̀sẹ̀, gbogbo ọjọ́ ní ìṣẹ̀lẹ̀ tirẹ̀ ṣùgbọ́n ẹni tó fẹ́ sími gan, ọjọ́ kan wà tó dájú pé yóò jẹ́ ayò púpọ̀ fún mi. Ọjọ́ Saturday ni mo fẹ́ràn jù lọ. Ídí pàtàkì ni pé Saturday jẹ́ ọjọ́ tí mo ń ní ìsinmi gidi, kò sí iṣẹ́ tàbí lèkan lẹ́ẹ̀kan ṣe fífi ara gbà. Mo sì le ṣe gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe. Ní ọjọ́ Saturday, mo lè jí ní òwúrọ̀ pẹ̀lú ìsinmi, mo sì le lọ ra àwọn nǹkan tí mo fẹ́ tàbí ṣe iṣẹ́ ọdún pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Mo tún le ya àkókò sílẹ̀ fún kíkà fíìmù, pàápàá, pàápàá jùlọ fíìmù Korea tí mo fẹ́ràn gan. Saturday jẹ́ ọjọ́ tí mo ní ààyè láti jẹ ki ara mi àti ọpọlọ mi balẹ̀, kó sì jẹ́ pé kò sí wàhálà tàbí ìdènà. Ọjọ́ Saturday tún jẹ́ ọjọ́ tí mo lè ṣe ṣètò oúnjẹ àti mímu dáadáa. Mo lè ṣe ìrẹsì pẹ̀lú stew, àmàlà pẹ̀lú ẹ̀gúsí tàbí àkàrà àti moinmoin, gbogbo nǹkan tí mo fẹ́. Kò sí ẹnikẹ́ni tó máa ń pa mí lára. Mo sì le ṣe nǹkan gẹ́gẹ́ bí mo fẹ́ ṣe, kò sì, kò sì, kò sì jẹ́ ọjọ́ ìtẹ̀lọ́rùn. Ní ọjọ́ Saturday, mo tún le ya àkókò sílẹ̀ fún ara mi. Mo lè san díẹ̀ ní òwúrọ̀, òwúrọ̀ mo lè títí sí lórí, mo lè lọ rin díẹ̀ tàbí kàn kí n kàn jòkó ní ìdákẹ́ jẹ́ kí n ronú. Ọjọ́, ọjọ́ yìí jẹ́ ti ìsinmi gidi tí kò sì wàhálà ọ́fíìsì tàbí iṣẹ́ ẹ̀kọ́, iṣẹ́ ẹ̀kọ́ tó ń fa stress sí mi lára. Ó jẹ́ ọjọ́ tí mo ní agbára láti ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe, kò sì jẹ́ pé inú mi á dùn gan-an. Àwọn ọjọ́ mi nínú ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí Monday tàbí Wednesday wọ́n jẹ́ ọjọ́ ìṣe tàbí ìṣẹ̀lẹ̀ ìṣe tó pọ̀. Kò dájú pé mo ní ààyè láti sinmi dáadáa, ṣùgbọ́n Saturday jẹ́ ọjọ́ tí mo ní àṣẹ, àṣẹ lórí ara mi. Mo lè ṣe, mo lè ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe. Mo sì lè gbádùn fíìmù, orin, ìtura àti oúnjẹ tó dára. Ní ìparí, ọjọ́ kan nínú ọ̀sẹ̀ ni mo fẹ́ràn jù, jẹ Saturday pátápátá. Ó jẹ́ ọjọ́ ìsinmi, ọjọ́ ìtẹ̀lọ́rùn, ọjọ́ fíìmù àti orin, ọjọ́ tí mo ń ní ààyè láti tọ́jú ara mi àti ọjọ́ tí mo, mo lè ṣe gbogbo nǹkan tí mo fẹ́. Torí náà gbogbo Saturday mo máa ń dúpẹ́, mo sì máa ní ìmọ̀lára, pa àyè dá gan-an. Ní gbogbo ọ̀sẹ̀, gbogbo ọjọ́ ní ìṣẹ̀lẹ̀ tirẹ̀ ṣùgbọ́n ọjọ́ kan wà tí mo fẹ́ràn gan-an. Gbogbo ọjọ́ mi lò fún mi. Ọjọ́ Saturday ni mo fẹ́ràn jù lọ. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, ìdí pàtàkì ni pé Saturday jẹ́ ọjọ́ tí mo ń sinmi gidi, ọjọ́ tí kò sí wàhálà, iṣẹ́ tàbí ẹ̀kọ́ tó ń fa stress. Lẹ́yìn ìsinmi òwúrọ̀, mo máa ń se oúnjẹ tí mo fẹ́ bí ìrẹsì pẹ̀lú stew. Ní ọ̀sán, mo lè lọ rin díẹ̀ tàbí mo lè lọ bá àwọn ọ̀rẹ́ mi, a máa ń ṣeré, a máa ń sọ̀rọ̀, a máa ń, a máa ń ṣe nǹkan kan together. Mo lè lọ ra nǹkan tí mo fẹ́, mo lè lọ ibi tí mo fẹ́ tí mi ò lè lọ níbí week yẹn, mo lè lọ ṣe. Gbogbo kíni tí mi ò lè ṣe nínú week torí pé mo máa wá busy, mo máa ṣe ní ọjọ́ Saturday. Ìdí tí mo fẹ́ràn ọjọ́ Saturday nìyẹn. Ní alẹ́ Saturday, mo lè pe ọ̀rẹ́ wa jọ ká ṣe ìtura pẹ̀lú, ká jẹ snacks, ka wo fíìmù tàbí ṣe gaming. Ó jẹ́ ọjọ́ tí gbogbo ìfẹ́ mi dárayá mi àti ìsinmi mi ní ààyè kíkun. Ní gbogbo rẹ̀, Saturday jẹ́ ọjọ́ ìsinmi gidi. Torí náà gbogbo Saturday mo máa ń dúpẹ́, mo máa sì máa ní.

Ní gbogbo ayé, orin jẹ́ ohun pàtàkì kan. Wọ́n máa ń fi mọ lára, ìròyìn ọkàn àti ìtẹ́lọ́rùn wa sí ara wa. Orin lè jẹ́ ohun tí ó ràn wá lọ́wọ́ láti sinmi, láti rẹ́rìn-ín tàbí láti ronú jinlẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni kọ̀ọ̀kan, gbogbo wa ní orin kan tàbí irú orin kan tí a fẹ́ràn jù lọ. Fún mi, orin tí mo fẹ́ràn jù ni orin R&B àti Korean K-pop, torí pé wọ́n ní ìròyìn ọkàn tó jinlẹ̀ tó sì fi ayọ̀ àti ìmọ̀lára rere wá. Nígbà tí mo máa ń gbọ orin reggae, mo máa ń ní ìmọ̀lára ìtura. Àwọn guitar, piano àti ìkọrín àwọn olórin fi ohun tó rọrùn sílẹ̀. Ó sì máa ń jẹ́ kí ọpọlọ mi balẹ̀, ọkàn mi á tura gan-an. Ó sì lè jẹ́ pé mo ní ìdákẹ́jẹ́ tí mo kó ni ní ọjọ́ ìṣe tàbí ní ilé-ẹ̀kọ́. Orin Korean náà jẹ́ ohun tí ń mú mi lórí ayọ̀ torí pé ó ní ìtura àti ìtàn. Mo tún lè gbọ orin Korean tí ń sọ ìtàn ìfẹ́ tàbí ìrìnàjò tí ó sì ń jẹ́ kí rántí iriri mi àti àwọn ìgbà tó ti kọjá. Nígbà tí mo fẹ́ sinmi, mo lè jẹ́ kó jẹ́ pé orin ní gbogbo ọ̀nà ìtura mi. Mo lè tẹ́tí sí orin nígbà tí mo bá wà ní ilé. Mo lè tẹ́tí sí orin nígbà tí mo bá ń ṣe iṣẹ́ àṣekára àti nígbà tí mo bá ń gbádùn fíìmù. Orin lè jẹ́ ohun tí ó ń ràn mí lọ́wọ́ láti gbádùn oúnjẹ mi, láti rìn díẹ̀ tàbí láti ṣe ìdárayá díẹ̀. Àwọn orin tí mo fẹ́ràn jù ni orin tí ó ní ìtàn àti ìmọ̀lára. Mo nífẹ̀ẹ́ orin tí ó jẹ́ emotional, tí ó tún ní gbogbo gbóhùn-gbóhùn tó ń rọrùn láti tẹ́tí sí. Tí mo bá ń gbọ orin tí mo fẹ́ràn, mo lè rí ara mi ń rìn, mo sì lè ronú pẹ̀lú ìmọ̀lára rere. Orin jẹ́ ọ̀nà kan láti sọ ohun tó wà nínú ọkàn mi. Ó sì jẹ́ kí n tura gan-an. Ní gbogbo rẹ̀, orin jẹ́ àga kàn pàtàkì nínú ìgbésí ayé mi. Ó jẹ́ ọ̀nà ìsinmi, ọ̀nà ìtẹ́lọ́rùn àti ọ̀nà ìrìnàjò kọ̀ọ̀kan. Orin tí mo fẹ́ràn jù, R&B àti orin Korean, jẹ́ kí ọkàn mi balẹ̀. Mo fẹ́ orin bojú benson, mo fẹ́ Àṣàkẹ́, Shalipopi bẹ́ẹ̀ lọ. Ó sì ń ràn mí lọ́wọ́ láti gbádùn gbogbo ìgbésí ayé mi. Ó tún jẹ́ ohun tí mo lè fi kọ ẹ̀kọ́ àṣírí, ohun tí ó dára nípa ìmọ̀lára àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn imíi. Orin jẹ́ ohun tí kò ṣòro láti ní lójoojúmọ́. Ó lè jẹ́ ohun ìmúlò ọpọlọ, ohun ìdánilẹ́kọ̀ọ́ àti ohun ìtẹ́lọ́rùn ọkàn. Ní ti ara mi, ó dàbí pé orin jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú mi lójoojúmọ́. Orin tí mo fẹ́ràn jù kò nkan jẹ́ láti gbọ́, ṣùgbọ́n ó tún jẹ́ láti fi ìmọ̀lára mi. Mo nífẹ̀ẹ́ orin tó ń fa ìretí sí mi, mo tún nífẹ̀ẹ́ orin tí ó ń mú ìdárayá bá mi. Àwọn orin àṣà tí àṣà ilé wa tún wúlò gan-an. Ní ìparí, orin tí a fẹ́ràn jù jẹ́ ohun tí ń sọ̀rọ̀ fún wa ní pé ohun tó wà nínú wa. Ó lè jẹ́ ìtura, ayọ̀, ìmọ̀lára àti ìtàn. Fún mi, orin R&B àti Korean ni orin tí mo fẹ́ràn jù torí pé ó ń jẹ́ kí ìgbésí ayé mi dùn, ó sì fi ìmọ̀lára rere wá sí mi ní gbogbo ọjọ́. Orin tí mo fẹ́ràn jù nìyẹn. Bẹ́ẹ̀ ni, O se e.

Ní gbogbo ọjọ́, gbogbo ènìyàn ní nǹkan tàbí nǹkankan tí ó máa ń mú inú rẹ̀ dùn tí ó sì máa ń mú kọ rẹ́rìn. Fún mi, ohun tó máa ń mú mi rẹ́rìn ni fíìmù Korea, orin tí mo fẹ́ràn àti ìrìnàjò díẹ̀ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Nígbà tí mo bá n wo fíìmù tó dùn, mo máa ń rẹ́rìn gan, ó sì máa n jẹ́ kí ọpọlọ mi bá lè. Fíìmù comedy tàbí drama tí ó ní ìtàn tó dáa máa ń fa àyò sí mi. Orin tí mo fẹ́ràn tún máa ń mú mi rẹ́rìn. Nígbà tí mo máa ń gbọ orin R&B, Afrobeat, K-pop tàbí orin àṣà ilé wa, mo máa ń fẹ́ kọ orin pẹ̀lú wọn tàbí kó ara mi jọ. Ó dájú pé orin tí ó ní ìròyìn kan àti tó mú máa ń jẹ́ kí ó ràn fún mi láti rẹ́rìn. Ohun mi tí ó máa ń mú mi rẹ́rìn ni jẹ oúnjẹ tí mo fẹ́ràn bí i ìrẹsì pẹ̀lú stew, àmàlà pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí, àkàrà, moinmoin, yam pẹ̀lú ẹran adìẹ àti swallow gbogbo wọn máa ń fa àyò sí mi. Nígbà tí mo bá ń jẹ oúnjẹ tó dára, mo máa ń rẹ́rìn, mo sì máa ń ní ìdẹ́lọ́rùn tó jinlẹ̀ nínú ara mi. Nígbà tí mo bá wà pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́, àwọn ìrìnàjò àti ìtura ní ọ̀dọ̀ wọn tún máa ń mú mi rẹ́rìn gan. Àwọn ìtàn tí a sọ, àwọn ìdárayá tí a ṣe àti gbogbo ìrìnàjò pẹ̀lú wọn jẹ́ ohun tó ń fa àyò sí mi. Tí mo bá wà ní àyíká tó dára, mo máa ń rẹ́rìn, mo sì máa, mo sì ní ìmọ̀lára pé ààyè dára gan. Àwọn ohun kékeré pẹ̀lú lè jẹ́ kó rẹ́rìn bí àpẹẹrẹ, rí ẹranko ń ṣe wàré lórí fíìmù tàbí lórí Instagram, kí n rí àwọn ọmọdé tó ń ṣe ohun aláyọ̀ tàbí kí n rí nǹkan ẹlẹ́yà tó ṣẹlẹ̀ lójoojúmọ́, gbogbo rẹ̀ máa ń fa ẹ̀rín sí mi. Ó dàbí pé àyò wà nínú ohun tó, tí kò pọ̀, tí kò pọ̀ torí pé ohun sọ nkan di ìdàkejẹ àti inú rere. Ohun tí ń mú ènìyàn rẹ́rìn kì í ṣe nǹkan ṣoṣo fún mi, ó lè jẹ́ ohun tó rọrùn tàbí ohun tó ṣòro, ohun tó ń ṣẹlẹ̀ lára mi tàbí ohun tí mo ń rí níta gbangba. Nígbà mi, ohun tó ń mú mi rẹ́rìn ni irú àwọn nǹkan ìmọ̀lára aláyọ̀ tí mo rí nínú ayé. Bí àpẹẹrẹ, mo lè rí ẹ̀yà, ẹ̀yà ayé tí ń fọlé kù gígùn, àwọn ohun sì kékeré tí ń ṣe ohun tó yàtọ̀. Ohun mi tí ń mú, tí ń mú mi rẹ́rìn ni àṣà àti ìwà èèyàn. Nígbà tí mo bá ń rí ènìyàn tó ń ṣe ohun tó dára tàbí tó yàtọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe àtọ̀húnrìnwá fún àwọn mi tàbí ẹni tó rí ìròyìn rere, ó máa ń fi àyò sí mi. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí ọ̀nà àtinúdá àti àyíká ìtura tún máa ń mú mi rẹ́rìn. Bí àpẹẹrẹ, rí àwọn ẹlẹ́yà òdó, òdómọdé ní ọjà, rí àwọn eré lórí TikTok tàbí Twitter àbí Instagram tàbí rí, tàbí rí fíìmù aláyọ̀ tó wà lórí YouTube, gbogbo rẹ̀ máa ń fa ẹ̀rín sí mi. Ní gbogbo rẹ̀, ohun tí ó máa ń mú mi rẹ́rìn ni fíìmù, orin, oúnjẹ, ìrìnàjò, ìdárayá pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́ mi àti àwọn ohun kékeré tó ń sọ ọ̀kan di ìdàkejẹ, ìdàkejì. Wọ́n jọ, wọ́n jọ, wọ́n jọ jẹ́ kó rọrùn fún mi láti sinmi, láti gbádùn ìgbésí ayé mi àti láti ní àyò gidi ní gbogbo ọjọ́ nígbà tí mo bá ń ṣe gbogbo nǹkan wọ̀nyí.

Ní gbogbo ọjọ́, sùn jẹ́ ohun pàtàkì gan fún ara ènìyàn. Ó ń fún wa ní agbára, ó tún ń fún, ó tún ọpọlọ wa ṣe, ó sì ń jẹ́ kí ara balẹ̀ fún mi. Mo máa ń lo àkókò tó dára láti sùn torí pé mo fẹ́ kí ara mi àti ọpọlọ mi sinmi tó pẹ́. Ní gbogbo ọjọ́, mo máa ń ki n mọ̀ pé lágòó kan òwúrọ̀ àti alẹ́ ni mo máa ń sùn. Ni alẹ́, mo máa ń lọ sùn lẹ́yìn tí mo bá ń ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe lójoojúmọ́, bíi kíkà, fíìmù àti ṣé, ṣé ọwọ́. Mo máa ń gbìmọ̀ pé mo máa ń sùn lórí roò tòtò wá káàkà tí, wákàtí méje sí mẹ́jọ. Ìdí ni pé mo fẹ́ kí ara mi sinmi tó pẹ́, kó sì lè jẹ́ pé mo ní agbára fún ọ̀la. Ní ọjọ́ Saturday tàbí ọjọ́ ìsinmi, mo máa ń lo àkókò díẹ̀ sí láti sùn. Ju ọjọ́, ìṣe lọ, mo lè sun díẹ̀ pẹ̀lú òwúrọ̀, mo lè ní nap lẹ́yìn oúnjẹ ọ̀sán, ó lè jẹ́ pé ara mi àti ọpọlọ mi balẹ̀ dáadáa. Tí mo bá sùn dáadáa, mo máa ní agbára, inú mi á dùn, mó sì ní ìmọ̀lára pé ààyè dára. Àkókò sùn tún ń dá lórí ohun tí mo ń ṣe lójoojúmọ́. Tí mo bá ṣiṣẹ́ púpọ̀, mo ṣiṣẹ́ lórí ẹ̀kọ́, ẹ̀kọ́ tàbí iṣẹ́ owó, mo máa ń nílò sùn díẹ̀ láti tún ara mi ṣe. Ṣùgbọ́n tí ọjọ́ bá rùn, mo máa ń sùn díẹ̀ kéré, kó sì jẹ́ pé mo ní ààyè láti ṣe àwọn nǹkan mi. Sùn, sùn kì ń ṣe láti jẹ́ kí fi ara sílẹ̀ lásán, ó tún jẹ́ ọ̀nà láti fi tọ́jú ìlera àti ara àti ọpọlọ wa. Mo níìfẹ̀ láti sùn ní alẹ́ tó pẹ́ torí pé mo máa ń jẹ́ kí inú àgbára mi pọ̀, kó sì máa jẹ́ kí ara mi dá lójoojúmọ́. Àkókò sùn mi máa yàtọ̀ díẹ̀ lójoojúmọ́, ṣùgbọ́n mo ní, mo ní àṣà pé wákàtí méje sí mẹ́jọ ni mo máa ń lọ sùn kí ara mi lè sinmi tó pẹ́. Ní gbogbo rẹ̀, àkókò ọ̀rún mélòó ni mo máa ń lọ sùn dá lórí ohun tí mo ń ṣe lójoojúmọ́ àti ìsinmi tí mo fẹ́. Ṣùgbọ́n mo máa ń ṣe ìgbìmọ̀ pé mo máa ń sùn dáadáa kó má bàá jẹ́ kó jẹ́ pé ara àti ọpọlọ mi kò ní, ní agbára. Sùn dáadáa jẹ́ bótíìnì sí ìlera ara, ìlera ọpọlọ àti ìtẹ́lọ́rùn ní gbogbo ọjọ́, sùn jẹ́ ohun pàtàkì gan fún gbogbo ènìyàn. Ṣùgbọ́n ní ọjọ́ ìsinmi bíi Saturday, mo máa ń lo àkókò sùn díẹ̀ sí i. Mo tún níìfẹ̀ láti lo àkókò sùn fún dreaming. Nígbà tí mo bá ń sùn, mo máa ń ròyìn ohun tí mo fẹ́, àwọn ìrìnàjò mi, àwọn tí, àwọn ìmọ̀lára mi. Sùn ń fún mi, kì ń ṣe láti fi ara sílẹ̀ lásán, ó tún jẹ́ ọ̀nà láti mọ ara mi dáadáa àti láti gba ìmọ̀lára rere. Ni gbogbo òṣè, mo tún ní àṣà sùn díẹ̀ lórí Saturday àti Sunday. Ni ọjọ́ Saturday, mo lè sun pẹ̀lú òwúrọ̀, ṣe breakfast tó pẹ́, wo fíìmù Korean, ṣe coffee tàbí tíì àti nígbà tí mo bá ń relax, mo tún lè padà sùn díẹ̀ sí i. Ni Sunday, mo máa ń lo Saturday sùn díẹ̀ sí i torí pé ó jẹ́ ọjọ́ tí mo ní ìsinmi gidi. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ tí mo lè ṣe gbogbo ohun tí mo fẹ́, kó sì jẹ́ pé sùn yóò tún ara mi ṣe dáadáa. Mo tún ní bedtime routine ṣáájú kí n lọ sùn. Mo máa ń gbọ́ orin tí mo fẹ́ràn, ka ṣe stretching díẹ̀ kó fẹ́ràn mi àti ṣètò ibi tí mo máa sùn. Ìrírí yìí máa ń jẹ́ kí mo sinmi tó pẹ́, ó sì máa jẹ́ kí n sùn mí dáadáa. Ní ìparí, mo máa ń sọ pé sùn jẹ́ bótíìnì sí ìlera àti ọpọlọ. Àkókò mélòó ni mo máa ń lọ sùn yàtọ̀ sí ọjọ́, ṣùgbọ́n mo ní àṣà láti dá fún ara mi ní gbogbo ọ̀nà. Nígbà tí mo bá ń sùn dáadáa, mo ní agbára, inú mi á dùn pẹ̀lú ọpọ, ọpọlọ mi balẹ̀ àti ayé mi dára gan. Ẹ ṣé o.